Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ẹ̀ekan lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀mẹ́jì lọ́sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi. Pàá pàjùlọ ó máa ń bọ́ sí ọjọ́ àbámẹ́ta tí ó jẹ́ ọjọ́ ìsinmi.

Ṣé o máa ń jẹ oúnjẹ kù? Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn tí mo bá jí pé mo jẹ ohun tí mo yó, mo máa ń jẹ oúnjẹ kù, ṣùgbọ́n mi ò kí ń dá ounjẹ nù, nítorí náà oúnjẹ tí mo baa jẹ kù, tó bá ti tó àsìkò díẹ̀, máa tú gbé, máa tún jẹ eyitokú.